Rárá o, mi fi tùràrí ri. Àbí, ṣé tùràrí òkè? Lẹ́kọ̀ọ̀kan tùràrí tí awa má n fi sí aṣọ òun ni èmi má n fi, mí fin tùràrí tí wọ́n máa n lò nílé ìjọsìn, tùràrí taláṣọ kí ènìyàn lè rùn dáadáa.

Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ gúọ̀mù lẹ́ẹ̀kọ̀kan, bó ti lè jẹ́ bó ti pẹ́ tí mo ti jẹ gúọ̀mù bẹ́ẹ̀ ni kó tó di pé mo jẹ lánàá. Kó tó di pé mo jẹ gúọ̀mù lánàá, mo kan lọ sí Dọ́tẹ̀rá àwọn nǹkan bíi súwìtì, mo wá rí gúọ̀mù, mo dẹ̀ rà á. Yàtọ̀ sí àná tí mo jẹ gúọ̀mù ó ti pẹ́ gidigidi kó tó di pé mo jẹ gúọ̀mù, àmọ́ mo máa ń jẹ ẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Kin sọ ìtàn kan fún ẹ. Àlọ́ àwò àlọ́ àlọ́mì dá lórí Ìjàpá àti Yanibo àti ọ̀rẹ́ rẹ̀ tí ó ń ṣe ajá. Ìjàpá jẹ́ ẹranko tí ó lọ́kàn jù lára àwọn ẹranko tó kù, ó sì ní ọ̀re kan tí ó ń jẹ́ ajá. Ìyáwo Ìjàpá náà sì ń jẹ́ Yánibo.